Mi ò lè sọ pé mo ní wà tó dára àbí mi ò ní wà tó dára tí ó dára tí mo bá ń jẹun. Nǹkan kan tí mo mọ̀ dájú ni pé tí mo bá ń jẹun, mo pàtàkì jùlọ lọ nígbà tí mo wà ní kékeré, mi ò kí ń bu omi sọ́dọ̀. Ìyá bàbá mi sì máa ń bu mi pé, "Má joya ẹ ọmọ ajokuta, má mu omi." Ah, nǹkan tí mo mọ̀ pé mo máa ń ṣe tí mo bá ń jẹun ni yẹn, mi ò kí ń bu omi mumu sọ́dọ̀. Ǹkan mìíràn tí mo tú máa ń ṣe tí mo bá ń jẹun ni pé pàtàkì jùlọ tó bá ti dé ibi, àí, pé mò ń jẹ ẹran àbí ẹja tó wà lórí oúnjẹ, mo máa ń fẹ́ràn láti fi s'ọwọ́ kejì. Kí n fi ọwọ́, kí n fi ṣọ́wọ́ òsì kí n wá máa fi ọwọ́ ọ̀tún yáa. Ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà, lọ́ máa ń sọ fún mi wípé ìwà bàjẹ́ ni. Ṣùgbọ́n oun tó tẹ́ mi lọ́rùn nìyẹn, mo nífẹ̀ẹ́ láti máa ṣe, ohun, i, i, ọ̀nà tó rọ̀ mí lọ́rùn láti jẹ oun nìyẹn, oun ló rọ̀ mí lọ́rùn jùlọ. Nítorí náà, mo fẹ́ràn láti máa jẹ oúnjẹ bẹ́ẹ̀. Lẹ́yìn ìyẹn, wọ́n máa ń sọ fún wa pé ká má ro jọ tí a bá wà lórí oúnjẹ nítorí ká má ba à lè gba ata párí. Ah, gbogbo ìyẹn ni mo máa ń gbìyànjú láti pamọ́ nítorí mi ò fẹ́ kí ata ko pami lórí. Nítorí náà, nígbà mìíràn mo lè ní wà tó dáa nídìí oúnjẹ, nígbà mìíràn mo lè má ní wà tó dáa.

Ah! Lórí ẹ̀bùn, ah, mo fẹ́ràn láti máa fún àwọn èèyàn ní ẹ̀bùn, níwọ̀n gbà ti agbára mi bá ká. Sugbọn irúfẹ́ ẹ̀bùn tí mo bá fẹ́ fún ẹnikẹ́ni, ó níí ṣe pẹ̀lú irú ẹni tí èèyàn náà bá jẹ́. Lápẹ́ rẹ̀, ní àsìkò ọdún Kérésìmesì ọdún tó kọjá, a máa ń ṣe kìnnì kan níbi ìṣẹ́ wa tí a máa ń mú ẹlòmíràn táa máa fún lẹ́bùn. Nítorí náà ẹni tí wọ́n mú fún mi, ẹni tí wọ́n mú fún mi, ó jẹ́ ẹni tí mo rí pé ó fẹ́ràn láti máa gbé àpamọ́wọ́ gidi gan-an ni. Nítorí náà mo lọ sọ́jà, mo rin o, kódà mo dààmú gan lọ́jọ́ náà lọun tí mo fi ra àpamọ́ fún un. Àpamọ́wọ́ náà ó wọ́n, níwọ̀n bá, ṣùgbọ́n ó rẹwà gidi gan-an ni. Mo sì níí ifè rè kódà, to bá jẹ́ pé ówo wà lọ́wọ́ mi lọ́jọ́ náà ju báyìí lọ, ju bí ó ṣe wà lọ́jọ́ náà lọ́ ni, mii bá rà kàn irú ẹ̀ fún ara mi náà. Sugbọn kò sí, nítorí náà ẹyọkan ti onítoun ni mo rà. Nígbà tí mo sì dé ibi ise tí mo mú lé lọ́wọ́, ó fẹ́ràn rẹ̀ gidi gan-an ni, to sì dúpẹ́ dúpẹ́ lọ́wọ́ mi. Kódà nígbà tá a lọ, tá a tún wọlé ọ̀sẹ̀ tó tẹ̀lé, tó tún rí mi, ó ojoójúmọ́ tó bá pàdé mi lọ́ju onà, ó mọn dúpẹ́ lọ́wọ́ mi nítorí ó ní pé, àpamọ́wọ́ òhun lóuń gbé kiri jù lásìkò ọdún Kérésì.

Èmi ò pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́ temi rí o. Kí ó dá, tó bá jẹ́ pé wọ́n nílò owó ni, tí wọ́n sì kàn sí mi àbí tí wọ́n fi tó mi létí pé àwọn nílò owó rí, ohun tí mo máa ń ṣe ni pé mo máa ń yá wọn. Ṣùgbọ́n pé bóyá mo ń pín owó iṣẹ́ mi náà àbí owó tí mo bá ní lọ́wọ́ pẹ̀lú ẹnikẹ́ni, èmi kì í pín owó náà pẹ̀lú ẹnikẹ́ni o. Mo máa ń yá wọn lówó, àwọn náà sì máa n yá wa yá mi lówó. Kódà láìpẹ́ yìí, ọ̀rẹ́ mi Àbíkẹ́, ó yá mi ní ẹgbẹ̀rún lọ́nà ìgbà náírà nítorí mo nílò láti fi ṣe àwọn ohun kan kan ní ilé-ẹ̀kọ́ ẹ̀kọ́ gíga tí mo wà. Kò sì ṣí, agbára rẹ̀ fún mi lásìkò yìí ṣùgbọ́n mo nílò láti ṣe ǹkan òun ní kíákíá. Nítorí náà ni mo ṣe sọ fún pé kó yá mi ní owó náà, ó sì yá mi pẹ̀lú èrò pé wọn ó mọ̀ọ́ sán fún lóṣooṣù títí tí wọn ó fi le rí í san tán. Ṣùgbọ́n nípa pínpín owó pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi mi ò pín owó pẹ̀lú wọn rí. Àfi tí wọ́n bá yá mi lówó àbí tèmi náà yá wọn lówó láti fi bo ara ara wa láṣi ri. Kò ju bẹ́ẹ̀ lọ.